Ṣé o mọ bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́. Kì í ṣe ní pẹrẹú, àmọ́ àwọn nǹkan kan tí èèyàn lè kọ́kọ́ ṣe lálákọ̀kọ́ ṣe, mo mọ̀ wọ́n, níwọn bà.

Nígbà wo ni o máa ń fọ ọkọ̀ rẹ? Mi ò kì ń fi ìgbà kankan fọ ọkọ̀ mi nítorí wípé mi ò ní ọkọ̀. Ìdílé yìí tí mi ò ṣe kí ń fọ ọkọ̀, mi ò ní mọ́tò irinṣẹ́ rárá.

Àṣà wo ni ẹbí rẹ máa ń ṣe? Àwọn ẹbí mi ò ní àṣà kankan tí a máa ń ṣe o. Boyá bí i àṣà ìbílẹ̀. Rárá, bóyá nítorí wípé a ò gbé ní oko wa, ìdílé yìí tí a ṣe ní àṣà tí àwa máa ń ṣe.

Ṣé o máa ń sùn ní ọ̀sán? Lẹ́ẹ̀kan, a rí i ní kò n ṣe ní gbogbo ìgbà mo máa ń sùn ní ọ̀sán. Ìgbà mí mo máa ń rorun ọ̀sán sùn, ìgbà mi mi ò kí ń rí orun ọ̀sán sùn.

Ṣé o máa ń pa ohun ọ̀ṣọ́ sára? Mo máa ń pa ohun ọ̀ṣọ́ sára dáadáa. Mo níi loríṣiríṣi, ṣùgbọ́n èyí ló máa ń mú kí n pa ohun ọ̀ṣọ́ sára lẹ́kọ̀ọ̀kan.

Ṣé o ti ṣìná rí? Bẹ́ẹ̀ni o, mo ti ṣìnà rí dáadáa. Mo rìnrìn-àjò lọ sí ilé ọ̀rẹ́ mi. Ojú ọ̀nà yẹn kò yé mi. Mo gba ọ̀nà bọ̀ mìíràn kó tó di wípé mo wá lọ ibi tí mò ń lọ. Mo ṣìnà kó tó di pé mo mọ ibi tí mò ń lọ.

Ṣé orí máa ń fọ́ ọ? Bẹ́ẹ̀ni o, lẹ́ẹ̀kọ̀ọ̀kan orí máa ń fọ́ mi. Àgàgà tí mo bá ń ṣe ǹkan oṣù mi lọ́wọ́, orí máa ń fọ́ mi lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Kìí ṣe gbogbo ìgbà lórí máa ń fọ́ mi, ẹ̀ẹ̀kọ̀ọ̀kan.

Báwo ni tábìlì iṣẹ́ rẹ ṣe rí? Tábìlì iṣẹ́ mi ó gùn, ó dẹ̀ ga níwọ̀n, bà tó yẹ kó ṣe ga. Lórí rẹ̀, mo ní ẹ̀rọ ayára bí àṣá tí mo máa ń fi ń ṣiṣẹ́. Mo dẹ̀ ń.

Ìgbà wo ni o kẹ́yìn lọ sí ọjà? O tó bi ọ̀sẹ̀ méjì sẹ́yìn ní ìsìn tí mo lọ sí ọjà torí ayẹyẹ ọdún Kérésìmesì èyí tí ó wáyé ní bí ọ̀sẹ̀ kan sẹ́yìn. Mo lọ sí ọjà ká tó ṣe ọdún Kérésìmesì náà.

Ṣé o máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè? Bẹ́ẹ̀ni, mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè. Ọ̀pọ̀ ìgbà mí, ó máa wù mí láti bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè ju ẹ̀rọ alágbèéká lọ.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó kù? Bẹ́ẹ̀ni o, mo máa ń jẹ oúnjẹ tó kù dáadáa. Kò wù mí kí oúnjẹ máa ṣòfò nínú ilé mi. Tí mo bá jẹun ku, mo máa ń gbe pamọ́, tó jẹ́ wípé ìgbà tí ó bá wù mí láti jẹ, màá gbé, màá tún ṣe, màá dẹ̀ jẹ́

Ṣé o jẹ́ ènìyàn tí ó máa ń ṣe ètò ǹkan? Bẹ́ẹ̀ni o, mo máa ń ṣe ètò ǹkan mi ni. Ki n tó lè kofire ṣe ǹkan, mo máa sè tò rẹ̀ sílẹ̀. Láti lè mọ àgbékalẹ̀ bí mo ṣe lè ṣe. Boya mo fẹ́ lọ ibiṣẹ́, aṣọ ló yẹ kí n lọ sílẹ̀, ìwẹ̀ ló yẹ kí n wẹ̀ sílẹ̀. Gbogbo ǹkan tó yẹ kí n sè tò sílẹ̀ kó tó di ìgbà tí máa lọ ibiṣẹ́, mo máa ṣe ètò wọn.

Kí ni o máa ń ṣe nígbà tí òjò bá ń rọ? Ọ̀pọ̀ ìgbà, mìíràn tí òjò bá ń rọ, ibi tí mo bá wà ni ó máa ń lè jẹ́ kí n mọ ohun kan tí n bá máa ṣe. Tó bá jẹ́ pé ilé ni mo wà nígbà tí òjò bá ń rọ, ìgbà mí o máa wù mí kí n sùn, ìgbà mí a wù mí láti wo ẹ̀rọ amóhùnmáwòrán. Tó bá jẹ́ ibi iṣẹ́ ni, ma máa ṣiṣẹ́ ni bí òjò bá ń rọ.

Ṣé o mọ bí a ti ń tún àwọn nǹkan ṣe? Bẹ́ẹ̀ni mo mọ bí a ti ń tún àwọn nǹkan mìí ṣe, kò ṣe gbogbo nǹkan náà ni mo mọ bí a ti ń tún ṣe, ṣùgbọ́n níwọ̀nba orí ìtè mi, ohun kan mi tí mo bá ríi wí pé ó bàjẹ́ tí mo mọ ọwọ́ rẹ̀ láti tún ṣe, mo máa ń tún ṣe.

Ṣé o mọ àwọn aládùúgbò rẹ dáadáa? Mo mọ àwọn aládùúgbò mi dáadáa. Tí mo bá ń kọjá lọ, àwọn tó ní ilé ìtajà, mo máa ń rí wọn, mo mọ̀ wọ́n, wọ́n mọ̀ mí. Àwọn tó ń gbé lé tó bá wà níwájú ìta ilé wọn, mo máa ń rí wọn, mo máa ń kí wọn, wọ́n dá mi mọ̀, mo dá wọn mọ̀.

Ṣé o máa ń fi ìpara sára? Mo máa ń fi ìpara sára. Ó kàn jẹ́ wípé ó tọjọ́ mẹ́ta sẹ́yìn tí mọ fi ìpara sára gbẹ̀yìn. Kìí ṣe pé bóyá mi ò kí ń fi ìpara sára rárá. Ṣùgbọ́n ọ̀pọ̀ ìgbà mi tí mo bá fi ìpara sára, ó máa ń mú mi làágùn.

Báwo ni o ṣe máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé? Mo máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé láti lè má jẹ́ kí ikọ̀kan kò di ra wọn lọ́wọ́. Ago tí nbá máa lọ ibi iṣẹ́, màá ríi wí pé mo ṣetán láti lọ ibi iṣẹ́. Ohun kan mìíràn tí mo bá ní láti ṣe tí ìyẹn jẹ́ sí tó já sí ìgbésí ayé lẹ́yìn iṣẹ́, mo máa ń ríi wí pé mo fi sí àkókò tí ó jẹ́ wí pé kìí ṣe ìgbà náà ni màá wà.

Ṣé o ní aṣọ òtútù? Béèni mo ní aso òtútù. Ọ̀rẹ́ mi kan dé láti ìlú òyìnbó tó bá mi mú aṣọ òtútù wá. Mo ní aṣọ òtútù, aṣọ òtútù yìí mo máa ń mú lọ sí ibi iṣẹ́ torí ìgbà mì tí a bá tan ẹ̀rọ amúlétutù tó jẹ́ kí ilé tutù jù, mo máa ń wọ aṣọ òtútù mi yìí.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera? Oúnjẹ tó lérò fún ìlera. Mo máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera. Ọ̀pọ̀ oúnjẹ ni mo máa ń jẹ èyí tó lérò fún ìlera.

Ṣé o fẹ́ràn jiyàn? Rárá o, mi ò fẹ́ràn jiyàn rárá. Tí a bá ní ọ̀rọ̀ tí à ń sọ, tí mo ṣàlàyé tèmi, tí ìwọ náà ṣàlàyé tirẹ̀, tí kò bá bá ara wọn dọ́gba, kàkà tí a fi máa bá ara wa jiyàn, èmi máa dáa lé.

Báwo ni o ṣe máa ń ṣe ìdúnàádúrà? Bí mo ṣe máa ń ṣe ìdúnàádúrà ni wípé tí a bá ṣe àdúrà, mo máa ń wí pé àmín. Mo lè ṣe àmín yìí ní ẹ̀ẹ́mẹ̀ta ìgbà mí, mo lè ṣe é ní ẹ̀ẹ̀kan bí mo ṣe máa ń ṣe ìdúnàádúrà niyen.

Báwo ni o ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí rẹ? Tí mo bá wà pẹ̀lú ẹbí mi, a máa jíròrò, a máa sọ̀rọ̀ lórí ìbọ́jú ọjọ́ iwájú wa ṣe máa dára. Àwọn ohun mi tí a máa gbé ṣe láti ìsìn tòrí kọjọ iwájú kó le sùn. Ìgbà mìíràn a máa sọ̀rọ̀ lórí ohun ta fẹ́ jẹ, ohun ta fẹ́ mu, a máa ṣeré, a máa ṣàwàdà.

Ṣé o fẹ́ràn jókòó nílẹ̀ fèrèsé nínú ọkọ̀ òfurufú? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa jókòó ní ẹ̀bá fèrèsé nínú ọkọ̀ òfurufú láti lè máa wo ojú ọ̀run tí a bá ń lọ. Fùrùfúru ojú ọ̀run bó ṣe máa ń hàn nínú ọkọ̀ òfurufú, ó máa ń wù mí gan láti máa ríi.

Ṣé o máa ń tẹ̀lé òfin Ìyàrá ọkọ? Mo máa ń tẹ̀lé òfin Ìyàrá ọkọ, tí ó bá ní ẹ́ dúró àbí ìgbà mìíràn tó bá tàn na wípé o òun fẹ́ yà, gbogbo ẹ̀ ni a máa ń tẹ̀lé.

Ṣé o mọ bí a ti ń fọn? Mi ò mọ̀ bí a ti ń fọn àti wípé mi ò mọ ohun tó ń jẹ́ pé èèyàn ń fọn. Ìdí lé yìí tí mi ò ṣe é mọ bí a ti ń fọn, tó bá jẹ́ wípé Yorùbá fọn, ó yé gẹrẹ́gẹrẹ́.

Irú kọ̀m̀pútà wo ni o ní? Mo ní HP kọ̀m̀pútà, òun ni mò ń lò ní ilé tí mo ní tó jẹ́ títè mi gan gan, bẹ́ẹ̀ ni ilé iṣẹ́ mi, kọ̀m̀pútà HP ni mò ń lò láti fi ṣiṣẹ́ ilé iṣẹ́ mi.

Irú etí ìgbọ́ wo ni o máa ń lò? Etí méjèèjì ni mo máa ń lò láti fi gbọ́. Mo ní etí ìgbọ́ ohun tí ènìyàn ń sọ láti lè gbọ́, farabalẹ̀, fèsì sí i. Irú etí ìgbọ́ tí mo ní nìyẹn. Mi ò ní etí ìgbọ́ kágbọ́rọ káṣọ̀rọ̀. Màá gbọ́, màá farabalẹ̀, mọ̀ ǹkan tó mean, màá ṣẹ̀ṣẹ̀ wá fèsì lè.

Ṣé WiFi rẹ yára tó? Hmmm ọ̀pọ̀ ìgbà mi WiFi mi kò yára tó, ìgbà mi sì ree WiFi mi ó yára gan. Eléyìí máa ń wáyé pẹ̀lú àwọn ètò ilé iṣẹ́ tó ń ṣètò network tí a fi ń ṣiṣẹ́.

Ṣé o fẹ́ràn wíwo àwọn ìràwọ̀? Bẹ́ẹ̀ni o, tí ilẹ̀ bá ti ṣú, ó wù mí láti gbójú sókè, máa wò bí ìràwọ̀ ojú ọ̀run ṣe rí, bí wọ́n ṣe ń tàn, tí ó ṣe ń taná. Ó máa ń wù mí, mo fẹ́ràn rẹ̀. Ìdí léyìí tí mo ṣe fẹ́ràn láti máa wo àwọn ìràwọ̀

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé ìkàwé? O tó bi ọ̀sẹ̀ méjì sẹ́yìn tí mo kẹ́yìn lọ sí ilé ìkàwé. Ìdí tí ó fi jẹ́ bẹ́ẹ̀ ni wípé wọ́n fún wa ni àkókò láti lọ ṣe ọdún Kérésìmesì. Wọ́n ní kí gbogbo wa má wá fún ọ̀sẹ̀ méjì, lẹ́yìn ọ̀sẹ̀ méjì, a lè wọlé padà wá sí ilé ìkàwé.

Báwo ni o máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Ìgbà mìíràn tí ọjọ́ ìbí mi bá bọ́ sí ọjọ́ iṣẹ́, mo máa ń lọ sí ilé iṣẹ́ mi pẹ̀lú àkàrà òyìnbó tí èmi àtàwọn ọ̀rẹ́ mi á jọ fẹnu bà láti fi ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi.

Nígbà wo ni o máa ń gé irun rẹ? Mi ò kí ń gé irun mi. Obìnrin ni mí, mo máa ń ṣe irun orí mi ni. Mi ò kí ń gé rara. Mo ti gé irun orí mi kẹ́yìn níìsín, ó ti lé ní ọdún mẹ́ẹ̀dógún, àti ìgbà tí mo ti bẹ̀rẹ̀ sí ní ṣe irun náà, mi ò gé irun mi.

Ṣé o fẹ́ràn lọ sí etíkun? Mo fẹ́ràn láti máa lọ sí etíkun dáadáa. Ìlú tí mo wà kò sí etíkun níbẹ̀. Àmọ́ ìgbà mìíràn tí mo bá ṣeré lọ sí ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ mi tí etíkun ń bẹ nínú ìlú titi wọn, mo máa ń sọ fún àwọn ọ̀rẹ́ mi kí wọ́n jẹ́ kí á ṣeré lọ sí etíkun.

Irú aṣọ wo ni o fẹ́ràn wọ̀? Mo fẹ́ràn láti máa wọ aṣọ tí ó bá ní àyè nínú dáadáa. Mi ò fẹ́ràn kí aṣọ lẹ̀mọ̀mi lára. Mo fẹ́ràn láti máa wọ ṣòkòtò àti ẹwù. Ṣòkòtò ni mo fẹ́ràn jù torí wípé ó máa ń jẹ́ kí n ní àyè láti rìn dáadáa.

Ṣé o fẹ́ràn ra oúnjẹ ní òpópónà? Rárá, mi ò fẹ́ràn láti ra oúnjẹ ní òpópónà. Ó máa ń wù mí láti se oúnjẹ tí mo bá fẹ́ jẹ nínú ilé mi kí n jẹ, tí mo bá lọ bí kan, kí n ṣe oúnjẹ náà kí n gbé dání kí n jẹ níbi tí mò ń lọ.

Nígbà wo ni ọjà tuntun yóò jáde? Mì o mọ ìgbà tí ọjà tuntun yóò jáde, tí wọ́n bá kéde rẹ̀, a ó mọ ìgbà náà. Àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí, a ò ní ìmọ̀ lórí ìgbà tí ọjà tuntun yóò jáde.

Báwo ni o ṣe máa ń gbọ́ ìró àwọn oníbàárà? Mo máa ń pe wọ́n, ìgbà mí mo máa ń fi àtẹ̀jísẹ́ ránṣẹ́ sí àwọn oníbàárà mi láti lè gbọ́ ìró wọn tí mi ò bá rí wọn. Ọ̀pọ̀ ìgbà mìíràn pípé ni mo máa ń pe wọ́n láti lè gbó ohùn wọn.

Ìgbà je jẹ́ irú wo ni o fẹ́ràn nínú yàrá rẹ? Mo fẹ́ràn ìgbà je jẹ onídùúró nínú yàrá mi, tí ó sì máa yí. Irú yẹn ni mo fẹ́ràn nínú yàrá mi. Ìgbà díẹ̀ jẹ onídùúró tí ó máa ń yí.

Ìgbà mélòó ni ìsinmi oúnjẹ ọ̀sán rẹ ń gba? Ó kéré jù ìsinmi oúnjẹ ọ̀sán mi máa ń gba ọgbọ̀n ìṣẹ́jú. Ọgbọ̀n ìṣẹ́jú ni ó kéré jù. Ìgbà mìíràn ó máa ń gba bí ogójì ìṣẹ́jú. Àmọ́ tí ó bá yá mi jù, ọgbọ̀n ìṣẹ́jú ni ìsinmi oúnjẹ ọ̀sán mi máa ń gba.

Báwo ni o ṣe máa ń ṣe àkópò fún ìrìnàjò? Mo máa gbé, tí mo bá fẹ́ rin ìrìnàjò, mo máa ń gbé àpamọ́wọ́ tí mo fẹ́ gbé rin ìrìnàjò sílẹ̀ níbi oku ọjọ́ méjì sí ọjọ́ tí mo fẹ́ rin ìrìnàjò yìí láti máa fi àwọn nǹkan tí mo nílò sí inú rẹ̀

Ṣé o máa ń bínú nígbà tí o bá wà nínú ọkọ̀? Mi ò kí ń bínú nígbà tí mo bá wà nínú ọkọ̀. Ìgbà mìíràn tí mo bá wà nínú ọkọ̀, mi ò kí ń dá sí ẹni tí a bá jọ wà nínú ọkọ̀. Ìgbà tó bá tiẹ̀ jẹ́ wípé ọkọ̀ óri irìn ni mo wò.

Ṣé o máa ń fi aṣọ ìbora bo ara nígbà tí o bá sùn? Bẹ́ẹ̀ni o, mo máa ń fi aṣọ ìbora bo ara nígbà tí mo bá fẹ́ sùn. Tí mi ò bá fi bo ara ní ìgbà tí mo bá kọ́kọ́ sùn, tí mo bá jí lóru, tí mo ríi wí pé afẹ́fẹ́ ń fẹ́ àbí òtútù mú, mo máa fi aṣọ ìbora bo ara mi.

Ṣé o ti bère ìrànwọ́ láti ọ̀dọ olùṣètò ẹ̀rọ ri? Bẹ́ẹ̀ni o, mo ti bère ìrànwọ́ láti ọ̀dọ olùṣètò ẹ̀rọ rí lórí ẹ̀rọ kọ̀m̀pútà mi. Mo ti bẹ̀rẹ̀ ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ kọ̀m̀pútà mi ri. Bẹ́ẹ̀ni, mo ti bère ìrànwọ́ láti ọ̀dọ olùṣètò ẹ̀rọ fóònù alágbèéká mi rí.

Ṣé o fẹ́ràn rin òkè? Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn rin òkè dáadáa nítorí wípé ó máa ń mú kí ìrìn yàn kó yá, kò kí ń gbà yàn lákòókò, rárárárá, ká tó ṣẹ́jú, ká tó là, a ti débí tí à ń lọ.

Ìgbà mélòó ni o máa ń fọ ọwọ́ lójoojúmọ́? Kò níye, ìgbàkígbà tí mo bá ti ṣàkíyèsí wípé ọwọ́ mi ti dọ̀tí, mo máa lọ fọ ọwọ́ mi nù. Tí mo bá ti rí wípé, eré ti wà lọ́wọ́ mi, mo máa lọ fọ ọwọ́ mi nù. Kò sí ìgbà tí mi ò lè fọ ọwọ́ mi, tí mo bá ṣaà ti ṣàkíyèsi wípé ọwọ́ náà ti dọ̀tí.

Ṣé o máa ń ṣe eré ìdánì? Mo máa ń ṣe eré ìdánì. Mo máa ń ṣe eré ìdánì dáadáa. Tó bá ku èmi nìkan tí mo bá wòó wípé mi ò r'óorun sùn, mo máa rí wípé mò ń ṣe eré ìdáni.